Uhm, ó depend lórí ounjè àti àwọn tí mo fẹ́ pín fún, ṣùgbọ́n tí àlejò bá wá, ma ti ṣe ti ọ̀dọ̀ rẹ̀ náà. But, ṣùgbọ́n tí n bá ti, tí n bá ti bu oúnjẹ tèmi kí àlejò tó dé, tó bá dé, eh, ó depend lórí irú ẹni tí ènìyàn jẹ́. Ó depend lórí èmi náà, bo ya, ebi ò fi rẹ pa mí, bá mi ń ti jẹun láti àrọ̀, bo ya àwọn ǹkan fẹ́. Ìgbà miwa tó pé mi ò ti ní jẹun láti àrọ̀, tí ma ṣe fẹ́ jẹun ní ìrọ̀lẹ́. Tó bá jẹ rugba ilé ni ẹ bá wá, mi, mi ò lè pín oúnjẹ kankan. Àfi tó bá rẹ pé oúnjẹ jẹ́ oúnjẹ tí mi fi rẹ fẹ́ràn, tí mo kan fẹ́, manage é. Ìgbà yẹn ni mo lè pín oúnjẹ. Bẹ́ẹ̀ni, but tó bá jẹ́ pé mi ò ti jẹun láti àrọ̀, oúnjẹ dẹ̀ jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn, a, ó ma le díẹ̀ fún mi láti lè pín. But, mo ma pín oúnjẹ ṣá bó wọn ṣe lójoojúmọ́ lẹ́ẹ̀kan kan.

Ọlọ́wọ́ ọ̀tún ni mí láti ilẹ̀. Ní ilẹ̀ tí mo ti wá nílẹ̀ Nàìjíríà tí mo wá gan an ní ilẹ̀ Yorùbá, ọmọ tí ó bá ń lo owó òsì, òbí rẹ̀ ti lè fẹ́ é ná. Kó tó lè mọ̀, bọ̀ ní ayé ìgbà yẹn ni sá, bọ̀ ayé ìsín wọ́n máa ń gba kí ọmọ máa lò owó òsì. Ṣùgbọ́n ní ayé ìgbà yẹn, ayé tipẹ́tipẹ́ yẹn, ọmọ tó bá lo owó òsì, wọ́n máa fi ẹ̀gbà, wọ́n máa fi ẹ̀gbà change ẹ kó máa lo owó ọ̀tún, kò ní máa lo owó òsì. Bọ̀ èmi jẹ́ ọlọ́wọ́ ọ̀tún. Mo ti ń lo owó ọ̀tún láti kékeré ayé mi. Mi ò mọ̀ bi wón ṣe ń fi owó òsì. Owó òsì mi ò fi bẹ́ẹ̀ active. Tí n bá fẹ́ kọ iṣẹ́, tí n bá fẹ́ jẹun, tí n bá fẹ́ ṣe nǹkan, owó ọ̀tún ni mo máa ń sábà lo. Owó òsì fún s-support, supporting striker ni. Bí i ní sí bàyí mo ti ń ṣe ọ̀rọ̀ tí mò ń sọ yìí, owó òsì ni mo fi gbé, ẹ̀rọ yìí dání. Nítorí pe mo ń fi owó ọ̀tún mi mo fi ń ṣe nǹkan lọ́wọ́. So owó òsì, owó ọ̀tún ni mo máa ń lò, mí o n lo owó òsì.

Bẹ́ẹ̀ni, mo máa ń ní ìrora tí n bá ń sọ̀rọ̀ ní iwájú àwọn ènìyàn, ìdí ni pé àtilẹ̀, mo lẹ́ láẹ̀kì kí n máa ṣe nǹkan mi, mo, mo fẹ́ràn kí n máa ṣe nǹkan nípa ara mi, mi kì í fẹ́ kéèyăn ma wà ní sákání mi tí máa bẹ ṣe nǹkan. Mo lẹ́láẹ̀kì kí n máa dá wà síbìkan kí n máa ṣe nǹkan. So eléyìí ti afẹ́ẹ̀tì, mo bílé pé ó ti afẹ́ẹ̀tì mi, so mi kì í sábàá, mo máa ń sábà ní ìrora tí n bá fẹ́ sọ̀rọ̀ ní iwájú àwọn ènìyàn, nítorí pé ó ti mọ́ mi lára kí n máa dá, kí n máa, kí n máa dá ṣe nǹkan, kí n máa dúró síbìkan. Mo lè dúró sí yàrá kan fún ọjọ́ mẹ́rin, ọjọ́ márùn-ún láì jáde, màá kán máa wẹ̀, máa fọyín, máa jẹun. So ó, ó ti afẹ́ẹ̀tì mi, so tí n bá fẹ́ sọ̀rọ̀ ní iwájú àwọn ènìyàn ó máa ń afẹ́ẹ̀tì mi díẹ̀ díẹ̀, so nǹkan tó ṣẹlẹ̀ niyẹn.

Ṣé mo máa ń ṣe ìsọdọ̀tun? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa ṣe ìsọdọ̀tun ọkàn. Jesu gba mi, Olúwa gba mi. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ jẹ́ kí ọkàn mi ó di ìsọdọ̀tun, ó ṣe kókó nínú ayé mi. Se mo fẹ́ràn láti máa ṣe ìsọdọ̀tun ọkàn kí Ọlọ́run ó wẹ mí mọ́ kí ẹ̀jẹ̀ Jesu kó wẹ mí mọ́. Mo fẹ́ràn láti máa ṣe ìsọdọ̀tun ọkàn. Bẹ́ẹ̀ ni, ó ṣe kókó fún mi láti ṣe ìsọdọ̀tun ọkàn. Mo máa ń fẹ́ràn láti ṣe ìsọdọ̀tun ọkàn kí Ọlọ́run kó, kó rán mi lọ́wọ́ láti ṣe ìsọdọ̀tun ọkàn. Bẹ́ẹ̀ ni, so mo máa ń ṣe, màá ń ṣe ìsọdọ̀tun ọkàn.

Ah! Mi kò lè tíì sọ because nítorí pé mi ò tíì Mi ò ní fìlà. Ẹ mọ fìlà pé oríṣiríṣi fìlà, fìlà òyìnbó wà, fìlà ilẹ̀ Yorùbá náà sì wà. So tó bá jẹ́ fìlà ilẹ̀ Yorùbá, mo fẹ́ràn rẹ̀. Ó máa ń, ó máa ń mú kí, ó máa ń mú kí àṣà àti ìṣe kó, kó da, kó da. Mo máa ń fẹ́ràn láti lò. Tó bá jẹ́ fìlà òyìnbó náà, mo máa ń wọ lẹ́ẹ̀kànkan náà. But kose wipe mo máa ń lò ní ojoojúmọ́, but Ẹ̀ẹ̀kànkan tó bá kàn wumí wo, boyá ti bá wọ jeans àti round neck, mo máa ń fẹ́ràn láti, láti wọ fìlà ní ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni mo fẹ́ràn láti máa wọ fìlà lẹ́ẹ̀kankan.